Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ìyàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù, torí ó jẹ́ yàrá tí mo ti máa ń fun ra nísinmi, tí mo dẹ̀ ti máa ń gbé ọpọlọ kalẹ̀ nígbà tí mo bá fẹ́ ṣíṣe ọpọlọ. Ó tún jẹ́ ibi tí mo ti máa ń gbá fẹ́ nígbà tí oru bá mú nítorí ẹ̀rọ amúlétutu tí mo fi síbẹ̀.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, torí ó ṣe pàtàkì láti tẹ̀lé òfin ìyara ọkọ̀, pàápàá jù lọ nígbà tí èèyàn bá wà lójú pópó. Ó máa jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ò fi ni mu àkóbá fún àwọn ẹlẹgbẹ́ wa tá jọ ń rìnna lójú pópó. Yóò jẹ́ kí ọkọ̀ wa lè rí fo láìní forí sọgi.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ ní àwọn àkókò ìgbà kan tí mo ní ìdojúkọ lọ́nà láti lo ẹ̀rọ mi. Ṣùgbọ́n ohun ìyanilẹ́nu tó wà bẹ́ẹ̀ ni pé kò máa ń rọrùn láti le tètè bá wọn sọ̀rọ̀ nítorí pé àwọn tó nílò ìrànlọ́wọ́ wọ́n ti pọ̀ jù.

Báwo ni o ṣe máa ń ṣe, ètò àwọn ìṣòro, àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ e? Mo máa ń jẹ́ kí àjọ tó yẹ kó ọ̀rọ̀ kó wà láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi, torí pé yóò lè mú ohun tó yẹ ká ṣe jáde láì nígbà ẹnikẹni lákòókò kankan.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mi ò tíì ní àǹfààní láti fò rí, ṣùgbọ́n mo ń pè tí gbèrò láti lè jẹ́ kó wá sí ìmúṣẹ ní kíákíá láàní fi àkókò ẹnikẹ́ni ṣòfò bí ó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tí onírúurú èèyàn gbìmọ̀ láti ṣe nínú ayé.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Rárá bẹ́ẹ̀kọ́, torí ó jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ láti máa mu. Kò dẹ̀ sí ìgbà tí mo bá rí i tí kokí máa kan mi lómíìnú, nítorí pé mo mọ irúfẹ́ ìjàmbá tó ń sopọ̀ mọ́ àwọn tó ń mu.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti máa lọ ilé ìjọsìn jù torí pé ó ní òfin àti ìlànà tí wọ́n ti ń ṣe ní ilé ìjọsìn. Eléyìí tí olùṣọ́ àgùntàn tó bá wà níbẹ̀, ó ní láti rí i dájú pé àwọn àgùntàn rẹ̀ ò sákó lọ.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa ń ṣe àkíyèsí bí àkókò ṣe ń wà sí nígbà tí mo wà nínú ìlà torí pé ó máa fún mi ní àǹfààní láti lè tètè sọ ohun tí mo fẹ́ sọ pẹ̀lú ẹni tó pè mí àti wípé kí n tó lè ráyè bá àwọn èèyàn tó fẹ́ bá mi sọ̀rọ̀ sọ nǹkan tó fẹ́ sọ.